Ṣé ẹ̀yìn máa ń, ṣe ẹyín máa ń fọ Gbogbo lè yóyé mi, òwe ni. Ṣé ẹ̀yìn, ṣé ẹyìn, ẹyín máa ń fọ, ẹyín máa ń fọ. Tí ó bá jẹ́ pé ẹyín díndín ni tí eyan ba fẹ́ dín ni, ẹyin máa kókó fọ, ṣùgbọ́n máa bọ́ná. Awa popọ̀ wọ́n máa ń fi iyọ̀, magí, gbogbo ǹkan kan báyen wọ́n máa ń fi sí gbogbo ẹ̀. So ó ti ṣe tán náà ni yen, è máa bẹ̀rẹ̀ sí jẹ, kò lọ fà rárá. Ẹn, ẹyín máa ń fọ náà. Tí ó bá jẹ́ ènìyàn fọ́ ẹyín, ẹyín máa fọ̀ torí gbogbo ìṣe ẹyín máa ń fọ̀ yìí kò yé mi dáadáa. Ki ma parọ́ kò ṣe mi bó ṣe. Ẹ̀wó! Mo ṣa ti sọ òpinion te mi, ǹkan tí mo lè sọ sí òun náà ni ṣe ẹyìn máa ń fọ́ ṣe? Wọ́n ń gba tẹ, e le máa reward wa. Àárín ǹkan kan àti USDT àti CUD o. Àárín ǹkan kan, e máa wòrry ómo ale ni gbogbo yín pátá tẹ wọ́n bẹ̀.

Walahi ko sọrọ nbe, ori wọn ti yí díẹ̀, torí báwo ni ẹ ṣe máa mu record. O fẹ́ le ní ìṣẹ́jú àyà díẹ̀, ohun tẹ́ dẹ le ṣe ni pé kí ẹ má upload ẹ̀, ẹ̀ lè upload ẹ̀ sí server yẹn. Wàhálà ẹyin people yìí ó tún pọ̀ jù. Te bá ti mọ̀ pé eo ni sanwó, kí ẹ tete jẹ ká mọ̀, torí mi mọ promise and fail tí ẹ̀ ń ṣe káàkiri. Báwo ni ẹ ṣe máa rán sí àwọn òrò àṣìnà? Òrò àṣìnà eleyi o ye mí, ká ní mo fẹ́ rántí ehẹ̀n, orí fóònù ni màá kọ sí. Màá lọ kọ sórí fóònù mi, so, ohun tí mo máa ń ṣe ni, tí mo bá ti kọ sórí fóònù mi, máa ń rọrun fún mi láti rántí ẹ. Ma de màá wo lóòrèkóòrè náà. Gbogbo òrò àṣìnà kankan báyen, kò yé mi o. Èwo ni òrò àṣìnà, ẹ kó máa ṣe nǹkan tí mo ti sọ pe órí yin ti yìí, tí ẹ bá fi lè san owó mi, tí ó bá fi pé two hours tí mi ò de rí nǹkan kan mi ní ṣe mọ́ torí mi ò mọ ìranu tó tókàn bá eyin people yìí. Ẹ máa san owó, àà rọ owó, à kan máa sọ̀rọ̀ dáálẹ̀. Ṣe bẹ̀ náà ló rọrun tó ṣá? Ẹ jẹ́ kí orin yín pé o.